Sọ ni wípé tí ó bá ti di àárọ̀ kùtùkùtù bí mo bá ṣe jí, kí-- lẹ́yìn tí mo bá fọnu mi tán, màá lọ bu omi tí ó mọ̀ sínú ìfẹ́, màá kọ́ mú, kí n tó jẹ oun kankan sínú. Tí mo bá ti mú tán, màá fi ara ba lẹ̀ fún bí ìsẹ́jú bí márùn-ún, màá wá lọ sí balùwẹ̀, màá lọ wẹ̀, màá fọnu. Tí mo bá wẹ̀, tí mo fọnu tán, màá wá wá padà, màá ṣe ètò oúnjẹ tí mo fẹ́ jẹ tí mo bá ti ṣe ètò oúnjẹ tí mo fẹ́ jẹ tán, gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹun ní àárọ̀ ni, oúnjẹ àárọ̀ ni o, tít'ọ̀san ni o, oúnjẹ alẹ́ ni o, màá ṣe ìgbìyànjú pé omi kọ́ọ̀pù fèrèsé kan ó wà pẹ̀lú mi, ti n mo tí mo máa ń mu. Màá kọ mú fèrèsé omi kọ́ọ̀pù kan, lẹ́yìn kí n tó jẹun. Lẹ́yìn tí mo bá jẹun tán lórí ìjókòó, màá tún mu omi ìfẹ́ kan. Ti mo ba wa jáde lo si ibi kankan, maa mu omi.